Ṣé mo fẹ́ràn kọfí tàbí tíì? Hmm, fún èmi o, mo nífẹ̀ẹ́ sí kọfí ju tíì lọ. Bẹ́ẹ̀ni, mo máa ń mu kọfí lọ́pọ̀lọpọ̀ ìgbà. Mo máa ń mu ní àárọ̀. Ìgbà mí mi máa ń mu kọfí lọ́sàn-án, mo máa fi jẹ bísíkítì àti tíì. Mo máa fi jẹ bísíkítì. Tí bá ti rà biscuit mi mẹ́ẹ̀ẹ́, biscuit tí wọ́n máa n pè ní yellow crackers. So mo máa ń rà, mo máa ń ra abẹ́ abẹ́, àbí máa ń rà abẹ́ mẹ́wàá, máa ń rà bi mẹ́fà, màá ra coffee sí i. Coffee àti, àti milk. So coffee máa jẹ ìgbà mí ní gbogbo náà, ìgbà mí ní tútù, ní tútù, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa ń jẹ́ omi tó lọ́wọ́rọ́, tí ò gbóná, tí ò tútù, bọ̀ ó lọ́wọ́rọ́. Omi bẹ́ẹ̀ yẹn máa ń wà nígbà mí. Omi tí ò gbóná, tí ò tútù. Omi tí wọ́n máa pè, omi tí wọ́n máa pè ní lọ́wọ́rọ́ ni, ó lọ́wọ́rọ́. Èdè Yorùbá ni. Nítorí náà, kọfí ni mo nífẹ̀ẹ́ sí ju tíì lọ. Torí ìgbà tí mo wà ní kékeré, tí bá mu tíì mo máa ń bì. Àgàgà tí n bá fi jẹ búrẹ́dì, màá, màá bì gbogbo dánu. Torí ẹni mi ò fẹ́ like tíì.

Fún èmi o, mo máa ń wo ojú àwòrán lójoojúmọ́ ní, hmm ìbéèrè yẹn, ìgbà mélòó ni mo máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Mi ò ń wo àwòrán, rárá, mi ò ń wo àwòrán, mi ò nífẹẹ sí láti máa wo àwòrán. Mo máa ń wo fídíò bọ̀, mi ò ń wo àwòrán. Ìgbà tí mo sì kéré ni mo máa ń wo àwòrán, but nìsìín tí mo ti dàgbà mi kì ń wo àwòrán, mi ò nífẹẹ sí, torí ẹṣin mi gan-an ò fi bẹ gbà láyè láti máa wo àwòrán, so mi ò ń wo àwòrán. Ẹ̀ kọ̀okan o dẹ ti pẹ́, so mi kì ń wo.

Ṣé mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Rárá mi kì í jẹ oúnjẹ ọ̀sán rárá. A tipẹ́ gàn mí è ní oníbàárà torí ilé ìwé gíga fáfitì ni mo máa ń lọ. Mo máa ń jẹun pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní ilé ìwé gíga. Ìbàdà àwọn ọ̀rẹ́ mi, a jọ máa ń jẹun. Wàá mọ pé oníbàárà yẹn mi ò ní oníbàárà kankan tí mo fẹ́ jẹun pẹ̀lú torí pé èmi tí màá ń ṣiṣẹ́. Ẹni tó bá ń ṣiṣẹ́ ló máa ní oníbàárà. Wọ́n lọ́wọ́ lọ tí mo wà báyìí mi ò ní, mi ò ṣiṣẹ́, mi ò ní ẹni oníbàárà. Ilé ìwé gíga fáfitì nìkan ni mo máa ń lọ báyìí báyìí. Tí bá ti wá parí o, ń bóyá o, màá wá ní oníbàárà tí màá ti bá ti ń ṣe owó.

Fún èmi ò, ìgbádùn mi ni tí n bá ti ń sùn orun àlàáfíà, ara ìgbádùn mi nìyẹn. Àwọn nǹkan tí àwọn nǹkan kéékèèké táwọn èèyàn kí ń kákún ni ìgbádùn tèmi. Tí bá ń sùn ní àlàáfíà, mò ń gbádùn ni. Tí n bá ní ìfọ̀kànbalẹ̀ pé àyà mi ò já, mo ní mo lè, ibi tí mo wà, ọkàn mi balẹ̀, aya mi ò já, mò ń gbádùn ni. Ara ìgbádùn mi nìyẹn. So, ìgbádùn mi ò jù bẹ́ẹ̀ lọ. Kin ní ìfọ̀kànbalẹ̀ Kin ní ìfọ̀kànbalẹ̀ kí n mo lè sùn láàáfíà Mo lè ní ìfọ̀kànbalẹ̀ níbi kíbí tí mo bá wà tí mo ní peace of mind, ténì kankan ò disturb mi, táyà mi ò já, tí mo lè sùn láyọ̀ àtàlàáfíàà, mò ń gbádùn nìyẹn.